Wákàtí wo? Àwọn, àwọn tó máa ń ṣètọ́jú àwọn aláìsàn, wọ́n máa ń ṣiṣẹ́ ní, won máa ń ṣiṣẹ́ ní ilé, ah, tó ń pè ní, tó, tó máa ń ṣiṣẹ́ ní hospital. Wọ́n máa ń ṣiṣẹ́ nǹkan tàwọn olóyìnbo máa ń pè ní shift, shift iyẹn, ah, ẹnìkan máa ṣi ṣé títìẹ. Tó bá ti ṣe, ṣiṣẹ́ dé bí kan, ó máa yẹra fún ẹlòmíí láti wá takeover, ìyẹn náà máa ṣe títìẹ, bose máa ń ṣe ìrìn yẹn, so that kò ní, kò ní rẹ́won. So, wọ́n máa ń ṣe, ah, wọ́n máa ń ṣiṣẹ́ shift yẹn bí, ah, mẹ́jọ, bí wákàtí mẹ́jọ sí méjìlá, ìyẹn eight to twelve hours ni wọn máa fi ṣe, eh, shift tó ń ṣe yẹn láàárín ara wọn, ara, ara wọn. Àwọn dókítà àti nọ́ọ̀sì máa ń ṣiṣẹ́, wọ́n máa ń ṣe, eh, day work, wọ́n máa ń ṣe iṣẹ́ alẹ́, wọ́n máa ń ṣiṣẹ́, eh, wọ́n máa ń ṣe alẹ́ náà, wọ́n máa ń ṣiṣẹ́ báyẹn twenty four hours, twenty four seven, ìyẹn twenty four seven. Ó mean pé wọ́n máa, èèyàn gbọdọ̀ wà ní hospital, ilé, ilé aláìsàn, eh, ilé, hospital, wọ́n gbọdọ̀ wà ní hospital every time láti máa ṣètọ́jú àwọn, àwọn tó ń ṣe àìsàn. Ohun tó nira, ohun tó nira ń bẹ jẹ́, eh, àwọn, àwọn èèyàn ò fẹ́ máa ran àwọn aláìsàn lọ́wọ́. Wọn ò fẹ́ máa ran wọ́n lọ́wọ́ rárárarara. Wọn ò ní fẹ́, wọ́n ò fẹ́ máa ran wọ́n lọ́wọ́. Wọ́n máa ń rí bí, bí wàhálà gidi, bí i pé wọ́n ń fi ti wọn, eh, wọ́n fi ń disturb àwọn. So, nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Si o, so ó nira díẹ̀, ó nira ká máa, ká sọ̀ o tọ́, ó nira. But tó bá ti, tẹ́ní náà bá lówó láti lè sanwó fún wọn, a sanwó fún wọn, wọ́n a de tọ́jú, tọ́jú ẹ̀ dáadáa. Tí ó ń ran wọ́n lọ́wọ́. Eh, àwọn tan máa ń ran àwọn aláì, ah, aláìsàn tó máa ń rán wọ́n lọ́wọ́, eh, pàápàá jùlọ to wà ní hospital, wọ́n jẹ́ àwọn, àwọn tan nífẹ̀ẹ́ sí wọn, àwọn ẹbí wọn, àwọn ẹbí wọn ni. Wọ́n máa ń sábà wà ń bẹ́ẹ̀ láti lè tọ́jú wọn. Ah, fún àwọn, ìyẹn fún àwọn tí wọ́n fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ láti lè gba àwọn tó máa ń tọ́jú èèyàn. So àwọn family, àwọn family member wọn, àwọn, ah, bí i àwọn family wọn ló máa ń dúró síbẹ̀ láti tọ́jú wọn. Wọ́n máa tọ́jú wọn. Àwọn tó ń lówó lọ́wọ́, wọ́n máa ń gba nǹkan tí àwọn, àwọn elèdè Gẹ̀ẹ́sì máa ń pè ní caregivers. Àwọn tó máa ń ṣètọ́jú àwọn, àwọn èèyàn fún, fún pẹ́, fún àpẹẹrẹ àwọn tí wọ́n le rìn, tó ní nǹkan tó ń pè ní stroke, tó le rìn. So, àwọn ti, tan maa san wo fún won, won a wa n be láti tọ́jú won dáadáa, won a we fún won nígbà to ye kan we fún won, won a fún won lounje, won a wo aṣọ fún won. So, nǹkan ta won yẹn máa ṣe iṣẹ́ wọn nìyẹn. Tẹ bá lọ sí àwọn hospitals, tẹ bá wá Nigeria tẹ bá lọ sí àwọn hospitals, àwọn teaching hospitals yẹn, ẹ máa rí wọ́n bẹ́ẹ̀, ojoojúmọ́. Bíi, eh, uncle mi kan, àbúrò bàbá, eh, bàbá mi tó, tó, tó sáré díẹ̀. Ó dà pé wọ́n ní partial, nǹkan tó ń pè ní partial stroke. Wọ́n ò lè rìn, wọ́n ò lè dìde. Ìgbà tá wa gbé wọn lọ sí Luth ibẹ lọ́wà fún bí oṣù, bí i oṣù mẹ́rin sí márùn-ún, àwọn, àwa family member wọn, àwọn ẹbí wọn la wà ń bẹ́ẹ̀ tí à ń ṣe shift. Tá a wà ń bẹ́ẹ̀ táa ń tọ́jú wọn torí kò sí bẹ́ẹ̀ sowó láti sanwó fún àwọn, àwọn tó máa ń tọ́jú èèyàn.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ó dá kí èèyàn máa kọ́ àwọn ìmọ̀ tuntun láti lè jẹ́ kí iṣẹ́ ẹ yẹn kó lè ṣe dáadáa kó lè tẹ̀síwájú. Èmi, nǹkan tí mo fẹ́ kọ́ ni pé mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń lo nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní "computer" iyẹn, ayarabiasa tuntun o maa n je ki iṣẹ́ ya, ko de ki je ko tètè re eeyan, torí won ti se bi won se se ni ko le je ki iṣẹ́ ya kó kí eeyan ṣìṣẹ́ dáadáa, kó lè ṣe nǹkan tí ẹ̀ pé kò lè, kò ní lè ṣe tẹ́lẹ̀ kó lè ṣe dáadáa. Wọn a lè lè ṣe ó pọ̀, púpọ̀ dé. Nǹkan tí èmi fẹ́ kọ́ nìyẹn. Fẹ́ kọ́ bá, bóyá ń lo ayára bí àṣà tuntun ní modern computer, fún technology ni, yẹn àkọ́kọ́. Mo dẹ̀ tún fẹ́ kọ́, mo fẹ́ kọ́ ìsàbòjútó iṣẹ́ yẹn táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní "project management." Bó ṣe ń ṣe ìmọ́jútó iṣẹ́, mo fẹ́, mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe ìmọ́jútó iṣẹ́ nítorí pé ẹni tí ò bá mọ́jútó iṣẹ́ rẹ̀, iṣẹ́ yẹn máa túká lójú ẹ. Mo fe ko bi won se n mojuto iṣẹ́ daada láti le daabobo iṣẹ́ mi daada la ti le se ìtọ́jú to péye fún iṣẹ́ mi nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Àń, láti lè ṣe dáadáa kí n lè, um, kí n lè ṣe dáadáa bóyá, bó ṣe yẹ kó rí, kí iṣẹ́ lè máa tẹ̀síwájú, kí ìtẹ̀síwájú dé bá iṣẹ́, kí iṣẹ́ mi máa gbòòrò, kí gbogbo ẹn máa gbòòrò, kí ibi iṣẹ́, ilé iṣẹ́ mi kó gbòòrò, kí àwọn èèyàn rí, kó gbọ́, kó mọ̀ nípa iṣẹ́ mi. Nǹkan tí mo fẹ́, àwọn nǹkan tí mo fẹ́, tí mo fẹ́ kọ́, àwọn nǹkan tí mo fẹ́ kọ́, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyí. Mo tún fẹ́ kọ́ àwọn, àwọn ìmọ̀ tó máa ń jẹ́ kí, èh, tó lè, tó máa ń mú ìtẹ̀síwájú wá sí inú iṣẹ́ mi. Mo fẹ́ kọ́ ẹ̀yẹn náà láti lè mú iṣẹ́ mi lọ síwájú, kó lè tẹ̀síwájú, kí iṣẹ́ máa ṣe dáadáa. Mo fẹ́ kọ́ èyí náà. Ni, à, àwọn nǹkan tí mo fẹ́ kọ́, àwọn nǹkan le leyii.